Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀. Ìdí ni pé tí n bá ṣí fèrèsé ọkọ̀, mo máa n nífẹ̀ẹ́ àtẹ́gùn tó máa wọlé. Àtẹ́gùn púpọ̀ máa wọlé mo dẹ̀ máa ń rí ìta dáadáa. Torí ẹ mi ṣe fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀ ní gbogbo igba tí mo bá ti wọnú ọkọ̀. O jẹ́ nǹkan tí mo ti sọ di, ti sọ di nǹkan tí mo máa n ṣe ní gbogbo igba. Mo máa n mo nífẹ̀ẹ́ síi láti má a rí ìta, láti máa gba àtẹ́gùn tí n bá jáde pẹ̀lú ọkọ̀, tí n bá rírin ajo wọlé ọkọ̀. Ìdùnnú mi ni kí n má a rí ìta, kí n lè máa ka àtẹ́gùn ta máa fẹ́ lù mí. Tí n bá jẹ́ ṣe fèrèsé ọkọ̀ ni irú èyí ló máa n ṣe ṣe. Mo máa ń rí ìta dáadáa ni mo dẹ̀ máa ń gba àtẹ́gùn. Láìsí fèrèsé ọkọ̀ mi kì í rí àtẹ́gùn gidi gbá, mi dẹ̀ kì í kó tẹ́mi lọ́rùn pẹ̀lú nǹkan tí mo wò. Láti rí ìta dáadáa mo máa fẹ́ ṣí fèrèsé ọkọ̀. Ìdí nìyẹn tí mo ṣe fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń péja dáadáa. Mo dàgbà pẹ̀lú ẹ̀gbọ́n mi tí ó jẹ́ apẹja tí ó mejà padadáa. A máa jọ lọ péja lódò àti ní àwọ̀ omi òkun kéékèèké. Mo mọ̀ bí a ṣe ń péja dáadáa pẹ̀lú nẹ́ẹ̀tì àti pẹ̀lú, pẹ̀lú ọkọ̀ ta máa ń fi ekòló sí lẹ́nu tó mú. Mo mọ̀ bí a ti ń péja pẹ̀lú méjèèjì àmọ́ nẹ́ẹ̀tì mo máa ń lò ju. Àwọn lọ́kọ̀ mi bí a ti ń péja láti kékeré, ìyen ẹ̀gbọ́n mi. Ìjọ́ tí mo dẹ̀ péja gbẹ̀yìn, òun ni àná ni mo péja gbẹ̀yìn. Àná ni ọjọ́ kérésìmesì ọdún tí gbogbo ayé má a ń ṣàjọyọ̀ e. Mo jáde pẹ̀lú ẹ̀gbọ́n mi, a lọ sí odò, a lọ péja fún gbogbo ẹbí wa. Ka lé rí nǹkan ṣe, ka lé rí nǹkan jẹ, ká fi kun nǹkan tí a ní nílé. A jọ lọ péja diẹ, péja a mọ́jà púpọ̀. Fún idi eyi mo mọ̀ bí a ti ń péja dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Mo mọ̀ pé gẹ́gẹ́ bí ọkùnrin ó lè, ó lè ra láti rí ọkùnrin tó lè dáná torí pé kò ṣe nǹkan tí awa ọkùnrin máa fẹ́ kọ́ àbí fojú sí. Kò dẹ̀ ṣe nǹkan tí àwa òbí máa fẹ́ jẹ́ kí ọmọ ọkùnrin kọ́. Àmọ́ mo dàgbà pẹ̀lú ìyá mi nìkan ṣoṣọ. Wọ́n dẹ̀ kọ́ mi bí a ṣe ń dáná torí pé mo máa ń rán wọn lọ́wọ́ gan nínú ilé ìdáná, nínú kitchen. Ìdí tí mo ṣe mọ̀ná dá ni yìí. Àwọn lọ kọ́ mi láti kékeré. Mo mọ oúnjẹ sè, mo mọ̀ná dá dáadáa. Ijọ́ tí mo dẹ̀ se oúnjẹ gbẹ̀yìn, òun náà ni ìjẹta. Íyẹn ọjọ́ mẹ́ta sẹ́yìn. Ó ní mo se oúnjẹ gbẹ̀yìn. Mo se jollof rice. Ó ni oúnjẹ tí mo sè gbẹ̀yìn pẹ̀lú àmàlà àti ewédú. Mo mọ oúnjẹ sè dáadáa.

Ìgbà tí mo kẹ́yìn ipàdé àwọn ọ̀rẹ́ mi, òun ni oṣù mẹ́rin sẹ́yìn. Oṣù mẹ́rin sẹ́yìn ni mo gbẹ̀yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Ìyẹn ọṣù kẹ̀jọ August ni mo gnẹ̀yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Àti ìgbà náà mi tí pàdé àwọn ọ̀rẹ́ mi kankan torí pé mo ti wà nílé, mi jáde láti ìgbà náà. Ílé nì mo ti ń ṣe gbogbo iṣẹ́ tí mo ń ṣe. En, torí ẹ ni mi ṣe ti pàdé wọn láti ìgbà náà. Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, oun nàà ni oṣù mẹ́rin sẹ́yìn tí mo sọ. Mo dẹ máa nífẹ sí láti pàdé wọn bóyá ni oṣù àkọ́kọ́ ọdún tó ń bọ̀, màá pàdé wọn ní agbára Ọlọ́run. Àmọ́ ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni oṣù mẹ́rin sẹ́yìn.

Ìgbà tí mo kẹ́yìn lọ síbi ìṣẹ́gun ọdẹ, òun ni ọdún kan sẹ́yìn. Ọdún kan sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ àti ìgbà yẹn mi ti lọ sí ìṣẹ́gun ọdẹ. Hmm. Nígbà yẹn mo rìnrìn àjò lọ sí ìlú mi, ibẹ̀ ni mo ti darapọ̀ mọ́ àwọn, àwọn ọmọ ìlú mi àti bàbá bàbá mi ta fi jọ lọ sínú igbó, ta fi jọ lọ pa ẹranko. Ìgbà náà ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ gbẹ̀yìn àti ìgbà náà mi ti, mi ti pa ẹranko, mi dẹ́ẹ̀ti lọ sí ìṣẹ́gun ọdẹ gbẹ̀yìn láti bẹ́ẹ̀. Ọdún kan sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ.

Nǹkan tí mo máa ń ṣe tí bá ń dúró dè nǹkan ni pé, mo máa rí pé mi fi àkókò yẹn ṣòfò. Mi máa pé mi kọ́ṣẹ́ àkókò yẹn dúró lásán. Mo máa ń mú ìwé mi jáde nínu àpò mi àti ìkọ́sẹ́ mi, ohun ìkọ́sẹ́ mi. Mo dẹ̀ máa ya àwòrán. Àwòrán ni mo máa ń ya tí mo bá ń dúró dè nǹkan. Mo máa ń ya àwòrán àbí kí máa ka ìwé, àbí kí ń mú ìwé kan kí ń ka. Nǹkan tí mo máa ń ṣe ní ẹ́ tí bá ń dúró dè nǹkan. Mi kọ́ kí ń dúró lásán àbí kí ń sùn láti gba àkókò àbí láti fi àkókò ṣòfò. Mo máa rí pé mo ṣe nǹkan pẹ̀lú ra mi kí àkókò yi máa bá ko máa bá sófò dànu nnkan tí mo se nnkan tí mo máa se nìyen tí gba dúró de nnkan.